Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oríṣiríṣi nǹkan ni mo máa ń jẹ ní òwúrọ̀. Ó dá lé lórí nǹkan tó bá wà nu ọjọ́ náà. Ìgbà mìíràn mo máa ń jẹ búrẹ́dì àti, àti olómi ọsàn. Ìgbà mìíràn mo máa ń jẹ búrẹ́dì àti ẹyin díndín. Púpọ̀ ìgbà àwọn oúnjẹ tí mo bá ń jẹ ní òwúrọ̀ máa ń ní búrẹ́dì nínú. Nítorí wípé oúnjẹ tó, oúnjẹ tó gbayì, tó gba fẹ́ ni àti pé oúnjẹ tí a kò nílò láti máa ṣèṣè ṣe kó tó jiná ni. Ìgbà mìíràn mo máa ń jẹ iṣu. Ìgbà mìíràn mo máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ àti ẹyin díndín ní àárọ̀. Ìgbà mìíràn mo sì máa ń jẹ dòdò pẹ̀lú oló elerin dòdò ní àárọ̀. Ìgbà mìíràn mo sì le jẹ dòdò kí n dín ẹyin sí. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ dòdò àti ẹyin ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ Nítorí pé ìgbà mìíràn wà tí ẹ pé mo máa ń pẹ́ jí. Kí n tó múra ibi iṣẹ́, kí n tó, kí n tó wẹ̀, kí n tó túnléṣe. Nítorí ìdí èyí, gbogbo ìgbà mo máa ń jẹ búrẹ́dì ṣùgbọ́n kì í ṣe gbogbo ọjọ́. Láàrín ọjọ́ méje tó wà nínú ọ̀sẹ̀, mo lè jẹ búrẹ́dì ní ọjọ́ márùn ún nínú rẹ̀. Ọjọ́ méjì tó kù mo lè jẹ dòdò tàbí kí n jẹ iṣu. Ṣùgbọ́n kò pọn dandan kó jẹ́ pé mo máa jẹ búrẹ́dì ní ọjọ́ márùn-ún yìí o ṣùgbọ́n búrẹ́dì jẹ́ oúnjẹ kan tó jẹ́ pé kò le rárá àti, àti ṣe. Mo dẹ̀ máa ń ni sílé, mo máa ń ni sí orí tábìlì mi ní gbogbo ìgbà àti pé tí àlejò bá wá mi wá sílé mo máa, mo máa n ra búrẹ́dì fún wọn ní ọ̀pọ̀ ìgbà. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń jẹ búrẹ́dì. Àwọn ọjọ́ mìíràn wà tó jẹ́ pé mo máa ń mu, mo, mo, mo máa ń mu kọfí nìkan lọ sí ibi iṣẹ́. Àwọn ọjọ́ mìíràn sì wà tí ẹ pé mi ò kí ń jẹun. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni búrẹ́dì, iṣu, ọ̀gẹ̀dẹ̀ àti o ọ̀gẹ̀dẹ̀ yìí lè jẹ́ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ tàbí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà èyíkéyìí nínú wọn. Ìgbà mìíràn wà tó jẹ́ pé èso nìkan ni mo máa ń jẹ. Nítorí díẹ̀ yìí mi ò ní oúnjẹ kan pàtó tí mo máa ń jẹ ní òwúrọ̀. Eléyìí tó bá ti wù mí ni àti eléyìí tó bá ti yá sí mi ni ọwọ́. Ọjọ́ tí n bá tètè jí máa, máa se oúnjẹ. Mo lè dín dòdò àti ẹyin tàbí kí n se iṣu. Ṣùgbọ́n ọjọ́ tí bá ti pẹ́ jí díẹ̀ tí mo mọ̀ pé mo ti ń late ibi iṣẹ́, màá se, màá ra búrẹ́dì àbí lè, àbí kí n jẹ ní ara eléyìí tí n bá ti ní sílé tẹ́lẹ̀. Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni. Tó bá sì j'ọ́ Ọjọ́ ìsinmi kí n tó lọ sílé ìjọsìn, mo lè mu tíì tàbí kí n mu, tàbí kí n jẹ iṣu tàbí kí n-- ṣùgbọ́n mi ò, kò wọ́pọ̀ kí n jẹ búrẹ́dì ni, ní àárọ̀ ọjọ́ ìsinmi nítorí pé ọjọ́ ẹ.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Oríṣiríṣi nǹkan ni ó máa ń mú mi rẹ́rìn tàbí kí n sọ pé ohun tó máa ń mú mi rẹ́rìn pọ̀. Nínú wọn ni tí bá ra aṣọ tuntun. Ìgbà tí mo bá ra aṣọ tuntun, mo máa ń rẹ́rìn lọ́pọ̀ nítorí pé inú mi máa ń dùn. Ìdí tí mo máa ń fẹ́ rẹ́rìn ni pé tí inú mi bá ti dùn. Tí inú mi bá ti bàjẹ́, mi ò kì í, mi ò kí ń rẹ́rìn. Nítorí pé gbogbo ènìyàn ni kò sì ẹni tí inú rẹ̀ á bàjẹ́ tí á rẹ́rìn. Ǹkan tó máa ń mú mi rẹ́rìn náà ni pé tí mo bá rí oúnjẹ tó dára gidigidi. Nítorí pé mo jẹ́ ẹ̀dá ènìyàn tó fẹ́ràn, tó fẹ́ràn oúnjẹ tó dára. Tí bá rí oúnjẹ tó dára, á mú inú mi dùn, á mú ara mi yá. Màá rẹ́rìn láti inú wá. Ǹkan tó máa tún mú mi rẹ́rìn ni pé tí bá ti wà láàárín àwọn ẹbí àti ará mi. Tí bá ti wà láàárín ẹbí àti ará mi, inú mi máa ń dùn gidigidi. Màá sì máa rẹ́rìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ǹkan tó máa ń mú mi rẹ́rìn ni pé tí owó bá wọ rí áccòuntì mi. Tí bá ti rí owó, inú mi máa dùn. Kò sí ẹ̀dá ènìyàn tí ò fẹ́ràn owó. Gbogbo wa la nílò owó, gbogbo wa la fẹ́ràn owó. Tí àwọn oníbàárà mi bá ti rajà, inú mi máa ń dùn gidigidi. Nítorí pé mo mọ̀ pé owó tó ti wọlé nìyẹn, pé ajé tù ti bu ìgbà jẹ. Nítorí ìdì éyìí, àwọn nǹkan tó máa ń pa mí lẹ́rìn wọ́n pọ̀ gidigidi gan. Kì í ṣe nǹkan ẹyọ kan tàbí nǹkan méjì tàbí nǹkan mẹ́ta ló máa ń mú mi rẹ́rìn. Ǹkan tó máa ń mú mi rẹ́rìn pọ̀ lóríṣiríṣi rìsî ọ̀nà. Ìgbà mìíràn dẹ̀ wà tó jẹ́ pé tí bá n ka, tí bá n ka átẹ̀jíṣẹ́ lórí ẹ̀rọ ìléwọ́ mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, inú mi á sì máa dùn, màá sì máa rẹ́rìn ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí wípé oríṣiríṣi nǹkan tó ń pani lẹ́rìn ló wà ní orí ẹ̀rọ ká yéé lù jára ní àkókò yìí. Àwọn nǹkan mìíràn wà tò ye'pé wàá rẹ́rìn. Àwọn ìgbà mìíràn wà tò yé pé wàá rẹ́rìn mú ṣẹ́. Tí wà, or Àwọn ìgbà mìíràn dẹ̀ wà to'ye pé wàá fà júro ni. Oríṣiríṣi nǹkan ló máa ń mú mi rẹ́rìn. Ṣùgbọ́n nǹkan tó máa ń mú mi rẹ́rìn jù ni pé tí bá rí oúnjẹ tó dára, oúnjẹ tó ṣe ara lóore, tí bá ra aṣọ tàbí bàtà tuntun àbí tí bá wà láàárín ẹbí àti ọ̀rẹ́ àti ojúlùmọ̀ mi, mo máa ń rẹ́rìn gidigidi. Nítorí idi eyìí, nǹkan tó máa ń mú mi rẹ́rìn pọ̀ jántiirẹ̀rè, ó pọ̀ ní oríṣiríṣi.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Kò sí ìgbà tí mi ò kí ń fọ aṣọ, ṣùgbọ́n nítorí iṣẹ́ tí mò ń ṣe, ìgbà tí mo máa ń fọ aṣọ jù ni ọjọ́ abameta tàbí ọjọ́ ìsinmi. Àwọn ọjọ́ tí mo máa ń ráyè tí mo máa wà ní ni ilé ni láti fọ gbogbo àwọn aṣọ tó dọ̀tí tí mo wọ̀ ní ọ̀sẹ̀. Mo jẹ́ ẹ̀dà alààyè kán tí ó ye pé mi ò fẹ́ràn láti máa kó aṣọ tó dọ̀tí jọ sí ojú kan. Tí bá ṣe é wọ̀, tí bá ṣe é bọ, ni mo máa ń fọ. Ìgbà tí bá mà lè fọ, màá kó gbogbo rẹ di ọjọ́ abameta. Tó bá sì ti di ọjọ́ abameta yìí tí bá ti jí ní àárọ̀ kùtùkùtù, nǹkan tí màá kọ́kọ́ ṣe ni màá fọ gbogbo aṣọ tó wà ní ilé, gbogbo aṣọ tí mo ti lò kù, àti gbogbo aṣọ àwọn ẹbí mi. Ọjọ́ abameta yìí ni mo máa ń fọ. Bó ti lẹ̀ jẹ́ wípé ọwọ́ ko ni mo máa fi ń fọ aṣọ. Mo ní ẹ̀rọ ìfọṣọ tí mo máa fi ń fọ aṣọ ní gbogbo ìgbà tí bàsẹ́tì pọn omi tí mo da omi sínú ẹ̀rọ yìí tí mo tan iná sí, ábẹ̀ sì máa fọ aṣọ náà. Nítorí dí ẹ̀yìí, mi ò kí ń fi ọwọ́ fọ aṣọ ṣùgbọ́n mo, èmi náà mo ṣe pàápàá máa pọn omi sínú machine ẹ̀rọ tón máa fi ń fọ aṣọ yìí. Kò sí ìgbà tí mi ò lè fọ aṣọ. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí, kò sí ìgbà tí mi ò lè fọ aṣọ. Mo lè fọ aṣọ lọ́jọ ọjọ́ ajé tàbí ọjọ́ kọ́jọ́. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí mò ń ṣe, mi ò kí ń ráyè fọ aṣọ ní àárín ọ̀sẹ̀. Òpin ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ. Ó lè jẹ́ ọjọ́ abameta tàbí ọjọ́ ìsinmi. Tó bá jẹ́ ọjọ́ ìsinmi, mo fẹ́ràn láti máa fọ aṣọ tí bá ti dé láti ilé ìjọsìn ní ọ̀sán. Tí bá dé láti ilé ìjọsìn tí mo gbàdúrà, tí mo sinmi, tí mo sì jẹun, nǹkan tó kàn ni láti fọ àwọn gbogbo àwọn aṣọ mi tó wà ní ilé kí wọ́n bá lè mọ́ tónítóní fún ìṣe ọ̀sẹ̀ tó ta ṣẹ́ wọ ní ọ̀sẹ̀ tuntun. Ṣùgbọ́n ọjọ́ abameta ni mo fẹ́ràn láti máa fọ aṣọ mi nítorí pé àyè a wà láti lọ, láti ṣagbẹ́ àti láti ṣe tónítóní ní gbogbo ìgbà. Nítorí díẹ̀ yìí, ọjọ́ abameta ni mo máa ń fọ aṣọ tó bá dọ̀tí.